Ṣé o ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀, aṣọ tó jẹ́ wípé ènìyàn a máa lò láti mú lọ sí ilé ìwẹ̀ tí èèyàn fi máa ń bo ara. Bẹ́ẹ̀ náà ni tí èèyàn fi máa ń nu ara. Óun ni à ń pè ní aṣọ wíwẹ̀. Aṣọ wíwẹ̀, èmi ní aṣọ wíwẹ̀. Bẹ́ẹ̀ ni, mo ní aṣọ tí èmi máa ń lò tí mo bá fẹ́ lọ sí balùwẹ̀, tàbí tí mo bá fẹ́ lọ wẹ̀, àbí mo fẹ́ ṣe igá, àbí mo fẹ́ ṣe àwọn nǹkan mín to jọ́ mọ́ bẹ́ẹ̀. Torí wipé àwọn aṣọ yìí ni èèyàn máa ń lò tí èèyàn bá wà níbẹ̀. Tí èèyàn bá sì tí bó tá, ìyẹn ó róra jù sí ibìkan lẹ́lẹ̀ tó jẹ́ wípé ó ti wà fún fífọ̀, bá nǹkan ní ìgbà tí èèyàn bá ti lòó tán. Èmi ni èmi a sì máa ń lò lóòrèkóòrè àti ní gbogbo ìgbà tí mo bá fẹ́ lò. So aṣọ wíwẹ̀, ó jẹ́ ǹkan tó jẹ́ wípé èèyàn ò gbọdọ̀ má ní, torí kí èèyàn má bàa kan wá run, kí ń ò bá kú rísìrísì ní ilé ìwẹ̀ ni, ní balùwẹ̀ ni, àbí nílé ibi tí èèyàn sì ń ṣe igá. Lo fi jẹ́ wípé òun tó dáa gan ni kí èèyàn ní aṣọ wíwẹ̀, aṣọ ìwẹ̀ tí eyan o máa lò ní gbogbo ìgbà tí èèyàn bá ń lọ ṣe igá. Èmi a máa ń lò, èmi ní ìró tí èmi máa ń lò. Èmi sì ní táwẹ̀lì tí èmi náà máa ń lò tí mo bá fẹ́ ṣe igá ni, àbí mo bá fẹ́ lọ wẹ̀. Lẹ́lẹ̀ yìí tó jẹ́ wípé màá fi sí ara mi, màá fi bo ara mi. Tí mo bá sì ti dé ilé ìwẹ̀, mà á fi kọ́ ara ibìkan tàbí kí n fi sí ibìkan lẹ́lẹ̀ tó jẹ́ wípé tí mo bá ti wá ṣe tán, màá mú padà. Mo lè fi nu ara mi, léèṣì fi nu ara. Nígbà mìíràn tí mo bá fi nu ara, mo sì lè fi ṣe ǹkan mi.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn ìwé gan-an ni. Ìwé jẹ́ ohun tó jẹ́ wípé i máa ń mú, i máa ń fún èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ pipe. Bẹ́ẹ̀ náà ni, i máa ń fún èèyàn ní oríṣiríṣi àwòye sí, bẹ́ẹ̀ náà sì ni oríṣiríṣi ìmọ̀ ló wà látara wípé èèyàn ń ka ìwé. Ìwé kì í, kò kín ń ṣe pé ìwé lásán. Ẹni tí ó bá jẹ́ ọ̀mọ̀wé àbí ẹni tí ó bá jẹ́ ẹni tí máa ń kawé, oríṣiríṣi ẹ̀rọ, oríṣiríṣi ǹkan àwùdàmi ẹnu, òun ló wà nínú ìwé kíka tí àwọn ọ̀jọ̀gbọ́n ti kọ, tí àwọn olóye tí wọ́n ti kọ sílẹ̀. Ẹni to bá wa máa ń ka ọ̀rọ̀ àwọn olóye, òun náà ó dà gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n, òun náà ó dà gẹ́gẹ́ bí olóye. Fún àpẹẹrẹ, ẹni tó bá ka àwọn ìwé tó ní í ṣe pẹ̀lú ìtàn, irú ẹni bẹ́ẹ̀ a lè máa sọ ìtàn oríṣiríṣi oun tó ti ṣẹlẹ̀ láti ọjọ́ iwájú. Bẹ́ẹ̀ náà ni àwọn oríṣiríṣi àwọn ohun àgbésílẹ̀ tí olùkọ̀tàn àbí olùkọ́ ìwé tó gbé sílẹ̀ eléyìí, a máa mú kí ọ̀pọ̀ló mú bẹ́ẹ́rẹ́bẹ́ẹ́rẹ́. Bẹ́ẹ̀ náà sì ni a máa mú kí ẹ̀, ọgbọ́n kó pọ̀ fún ẹni. Bẹ́ẹ̀ náà sì ni ẹni tó bá ka àwọn oríṣiríṣi ìwé tí wọ́n kọ lórí, à, hin tí à ń pè ní geography àbí àyíká àbí ká sọ pé hin tí ó ti ṣẹlẹ̀ láwọn agbègbè kan tó ti gbọ́ sí iwájú àbá àwọn agbègbè kan lélè yìí tí a ò mọ̀. Ẹni tó bá mọrú àwọn eléyìí, tó bá ń ka irú àwọn ìwé báyìí, a ri wipé irú ẹni bẹ́ẹ̀, a mọ oríṣiríṣi ìlú, a mọ oríṣiríṣi ààrẹ orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ náà sì ni a mọ oríṣiríṣi ohun àlùmọ́nì àti àwọn tó ṣudọ̀ sí àwọn àyíká. Bẹ́ẹ̀ náà ni àwọn tó ṣudọ̀ sí ìlú kọ̀ọ̀kan. Ẹni tó bá ń gbìyànjú láti ka ìwé yóò jẹ́ ọlọ́gbọ́n, yóò jẹ́ olóye, yóò sì jẹ́ ẹni táyà rẹ̀ fẹ́ gan-an torí wípé yóò tún lè kọ àwọn oríṣiríṣi àwọn èèyàn nípa àwọn tó ti ṣẹlẹ̀ àti nípa hin tí ń ṣẹlẹ̀ àti nípa ohun tó tún lè máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú torí ó ṣe é ṣe kó ti rí oríṣiríṣi àwọn ǹkan wọ̀nyí kà nínú ohun tí àwọn olóye ti kọ àti nínú ohun tí àwọn ọlọ́gbọ́n ti kọ. Àti wípé a máa mú ènìyàn ronú àròdìnlẹ̀, a sì máa ń mú ènìyàn ní ìjinnu, ní ìjinnu tí ó pọ̀ gan-an de bí wípé èèyàn ó le sì, èèyàn ó le dà àwọn ǹkan ṣe fúnra rẹ̀ látara wípé ohun tí èèyàn ti gbọ́ àbí ohun tí èèyàn ti kà nínú ìwé.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sí orí cloud? Orí cloud. Kí ni wọ́n ń pè ní cloud? Cloud ó jẹ́ àwọn ẹ̀rọ ìgbàlódé eléyìí tó jẹ́ wípé ó gba ààyè gan léleyìí tó sì jẹ́ wípé àwọn olùmẹ́rọ̀ ayé òde òní àti àwọn oríṣìíríṣìí àwọn ilé iṣẹ́ tó níí bá ṣe pẹ̀lú ǹkan ayé òde òní ni wọ́n ń gbé àwọn ètò wọn yín kalẹ̀. Eyín tí wọ́n ń pè ní cloud ó jẹ́ ohun tó lè gba, a lè pè é ní ibi ìfipamọ́sí tí èèyàn lè fi ǹkan pamọ́ sí fún ọjọ́ pípẹ́ tó sì jẹ́ pé ní gbogbo ìgbà kúùgbà tí èèyàn bá nílò rẹ̀ bóyá ní ìsìn yìí àbí ní ọjọ́ iwájú, ó súmọ́ kí èèyàn ò bá níbẹ̀ láìní yiǹjẹ́ lókùú ìgbà tí èèyàn ò bá ti fi sàfihàn rẹ̀ sàráyé àbí tí èèyàn ò bá ti jẹ́ kí àwọn ará ayé ó mọ pàtó ibi tí èèyàn fi sí. Cloud, èmi jẹ́ ẹni tó fẹ́ràn láti máa fi ǹkan pamọ́ sí orí cloud torí wípé ohun tí ìmọ̀ máa ń mú ìgbésí ayé èèyàn rọrùn gan o, sì máa ń mú kó jẹ́ wípé àwọn oríṣìíríṣìí ohun tí ó ní, tí èèyàn, tí ó wúlò fún èèyàn nínú ìgbésí ayé rẹ̀ tó wà lórí fóònù ni tàbí ó wà nínú ẹ̀rọ ayárabíàṣá ni tí èèyàn ń lò lójoojúmọ́. Tí èèyàn bá ti ń gbé sórí cloud, njọ́kíjọ́ bóyá tí fóònù ni o àbí ẹ̀rọ ayárabíàṣá tí èèyàn ń lò tó bá wúkọ́ àbí tí ǹkan kan bá mu, ọkàn èèyàn yóò bá lẹ̀ wípé gbogbo ohun tí mò ń lò fún àwọn ìgbésí ayé mi tó wà lórí fóònù mi kò hán ṣe ohun tí ó ti sọ, tó ti bá fóònù náà lọ. Àbí tí wọ́n bá tiẹ̀ ji fóònù gan, èèyàn ò fọkàn bá lẹ̀ wípé "hínhìn, àwọn oríṣìíríṣìí ǹkan tí mo bá nílò ó ti wà lórí ẹ̀rọ ayélùkára bíàjẹrẹ" tó jẹ́ wípé tí ń bá ti ní fóònù mi, n ó kàn dán lóòdù ẹ padà, n ó kàn gba padà láti orí cloud padà sórí fóònù mi, mo tún bá bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí ayé mi lọ. Èmi jẹ́ ǹkan tí màá ń fi oríṣìíríṣìí fáìlì mi sí cloud tó sì jẹ́ wípé ọkàn mi máa ń bá lẹ̀ wípé mo rí ibi dé sí, àti wípé mo rí ibi fi ǹkan pamọ́ sí tó jẹ́ wípé tí ǹkan kan bá ṣẹlẹ̀ wù pẹrẹ báyìí, mo ní ibi tí màá lọ tójẹ́ wípé màá fi, màá lọ gbă padà. Oríṣìíríṣìí cloud ló wà. A rí Google cloud, bẹ́ẹ̀ náà sì ni a rí Amazon cloud, a rí Samsung cloud, a rí Apple cloud. Oríṣìíríṣìí cloud ló wà bó bá ṣe ròyàn lọ́rùn sí lëyăn se lè máa gbé oríṣìíríṣìí ǹkan eyàn sí orí ohun tí wọ́n ń pè ní cloud.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyewó iṣẹ́, iyi un ní, kí ẹ̀yan ṣe àtúnyẹ̀wò iṣẹ́ eléyìí tí ó parí, eléyìí òun ni wọ́n ń pè ní ìgbéyàwó iṣẹ́. Ìgbéyewó iṣẹ́ eléyìí tí ó kẹ́yìn, ó jẹ́ ohun tó máa ń mú kí ise ó rọrùn àti wípé imáa ń mú kí iṣẹ ó lọ bó ṣe yẹ kó lọ lóge rẹ, láì ni mú wàhálà, láì ni mú ìdààmú dànì. Dandan ni fẹ́nì tó bá máa ń ṣiṣẹ́ àbí ẹni tí ń ṣiṣẹ́ kó wo àwọn iṣẹ́ rẹ̀ láti wájù tó bá wò ọ́ láti wájù. Dandan ni bẹ́ẹ̀ náà sì ni ohun tó dà ju, òun náà ni kó wo èyí tó ṣe kẹ́yìn. Eléyìí tí yóò fi wá wò síra wọn. Ǹjẹ́ ṣé èyí tó ouń kọ́kọ́ ṣe, ṣe ó bá ti kẹ́yìn mu? Ṣé èyí tó ouń ṣe kẹ́yìn, ṣe ó bá ti iwájú mu? Ṣé èyí tó ouń ṣe àti ti iwájú àti tẹ̀yìn, ṣe ó bá tàárìn mu? Eléyìí ni ó fi ń jẹ́ kí ọ̀lopọ̀lọ pipẹ kó mọ bówò ní iṣẹ́ rẹ̀ yóò ṣe jẹ́ iṣẹ́ tó perfect ti tó jẹ́ wípé iṣẹ́ yẹn tó bá gbé fún ẹlòmíràn, ẹlòmíràn yóò sọ pé, bẹ́ẹ̀ni iṣẹ́ yìí ò dáa ni tòótọ́, ó sì fọkànbalẹ̀ ni tòótọ́. Irú àwọn ǹkan báyìí a máa mú ìrọ̀rùn wá, a sì máa ń mú kí àwọn olóye kí wọ́n rì eyàn sí ẹni tó jẹ́ wípé ó lè ronú àti ẹni tó lè jẹ́ tó jẹ́ wípé ó lè dá iṣẹ́ ṣe. Ẹni tó bá máa ń wo àwọn iṣẹ́ rẹ̀ eléyìí tí ó ṣe kẹ́yìn àbí àwọn iṣẹ́ rẹ̀ eléyìí tó kọ́kọ́ ṣe, ima wò wọ́n bí se ń wò wọ́n yẹn. A máa ń mú kí iṣẹ́, kí àwọn èèyàn ó fún yàn ní àpọ́nlé lórí iṣẹ́ tí èèyàn bá ń ṣe. Yàtọ̀ fún pé wọn ò tó fún ìyàn lápọ́nlé. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tí èèyàn ń ṣe, a máa polòngó èèyàn káàkiri àgbáyé pé, ẹni báyìí ò mọ iṣẹ́ ni tòótọ́, ò mo ouń ti ń ṣe. Í máa ń jẹ́ kí èèyàn ò mo ouń ti ń ṣe ni. Àwọn èèyàn ó mọ̀ pé ye tòótọ́ ni ẹni yìí ò máa ń ti ń ṣe, ó sì mọ iṣẹ́ yìí dojúkojú ni. Bẹ́ẹ̀ sì ni, ì máa wo àwọn iṣẹ́ àṣekeyìn yìí, a máa ń jẹ́ kí èèyàn ó mọ ibi tí èèyàn tuń lọ. Kò ní jẹ́ pé èèyàn ó dùro lójú kan. Ẹ̀yàn ó lè wò wípé níbo ni mò ń lọ, níbo ni màá ti bẹ̀rẹ̀ níjọ́ mi tí ń bá ti fẹ́ gbé. Tí èèyàn bá ti parí iṣẹ́ rẹ̀ àṣekeyìn tó sì ṣe dáadáa, tó wọ arìwòye sí, tó sì ṣe gbogbo oun tó yẹ kó ṣe, ìgbà tí yóò bá bẹ̀rẹ̀ láti ibi tó gbe de, yóò rọrùn fún un láti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni yóò rọrùn láti gbé lọ sí ibi tó bá wù láti gbé lọ, láìní sì wàhálà, láìní sì ìdààmú kankan, láìní se nì sí ìfòyà rárá.